Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lènìyàn le kó sí inú àpò owó. Nǹkàn àkọ́kọ́ ni a le rí owó níbẹ̀. Nǹkan ẹ̀kejì, ìgbà mìíràn a lè rí àwọn ID card àti ATM bank tí ènìyàn ń lò lójoojúmọ́.

Lerọ rẹ báwo ni agbègbè rẹ yóò ṣe rí ní ọdún mẹ́wàá, ọdún mẹ́wàá sí ọdún tí a wà yí. Agbègbè mi a tí dàgbàsókè ju bí ọ̀ṣe wà yí lọ, nítorí mo ri pé àwọn èèyàn tó ń gbé lágbègbè yi wọn jẹ́ ẹni tó fẹ́ràn ìdàgbàsókè, tó sì ń wá bí nǹkan rere ṣe máa wá sí agbègbè.

Ṣé o máa ń di ọ̀já àaboò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ ni, ọ̀já àbò jẹ́ ọ̀já tó máa ń dáàbò bo ni nínú ọkọ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀. Eleyìí jẹ́, ilé yìí ni ọ̀já tí àwọn olóyinbo ń pè ní sitting bet. Ó máa ń dáàbò bo èèyàn. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa dí nígbà tó bá wà nínú ọkọ̀.

Ṣàlàye bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ènìyàn le gbà wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ọ̀nà àkọ́kọ́ ni láti lọ sórí íńtánẹ́ẹ̀tì bí i YouTube. E léyi jẹ́ ibi tí ènìyàn ti le wá ìmọ̀ kún ìmọ̀ nípa wíwo fídíò tó jẹ́, tó máa jẹ́ ìrànlọ́wọ́ tàbí tó máa jẹ́ ìtọ́nà fún ènìyàn láti wá ìmọ̀ kún ìmọ̀.

Ṣé ò ń jí ní kùtùkùtù tàbí pẹ́, kílódé? Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti jí ní kùtùkùtù àárọ̀. Nítorí pé Yorùbá sọ pé "àárọ̀ lọ́jọ́ ẹni máa ń jí ríre". Fún ìdí èyí, mo máa ń lọ síbi iṣẹ́ láàárọ̀ so fún ìdí èyí, mo màa ń jí ní kùtùkùtù kí n ba lè ṣe nǹkan tí ó yẹ kí n ṣe kí ń tó máa lọ sí ibi iṣẹ́.